Ní orí ẹ̀rọ ayélujára ni mo ti rí níbi tí à ń pè ní Òbùdù. Mo sì rí pé mo máa lọ síbẹ̀. Ibẹ̀ ẹ́ rẹwà púpọ̀, ó jẹ́ ibi tí ó lè fúnni ní ìsinmi ọkàn. Mo máa lọ síbẹ̀ láti lọ gbafẹ́. Ní ìgbà tí mo bá ti lówó lọ ni mo dẹ̀ máa lọ síbi bẹ̀. Ó jẹ́ ihun tí ó fani mọ́ra, mo máa lọ ní bóyá nǹkan bí oṣù tó ń bọ̀.